Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, "Nígbà wo ni o kẹ́yìn lọrí dókítà?" Ọdún tó kọjá ni mo kẹ́yìn lọrí dókítà fún àìlera ara mi. Ǹkan tó ṣẹlẹ̀ ni wípé mo kan ji láàrọ̀ ọjọ́ kan, bí mo ṣe jí orí wa ń fọ́ mi, ẹ̀gbẹ́ kan etí mi ó wá ń ro mí. Ah! Ara mi gan fẹ́ máa gbóná lọ́jọ́ yẹn. Aà! Mo wà wò pé kí ló dé? Mo ṣà ri pé etí ń ro mí, etí yẹn ń ro mí gan. Ṣa ǹ jẹ́ kò rí fọ́ mi? Mo ṣà mu paracetamol, mo lò ó, ara tú mi díẹ̀. Mo wà wò pé àá kí ló lè ṣe mí létí? Ọjọ́ kejì náà mo jí, àh etí yẹn tún ń ro mí. Tí n bá ti logún sí, a lọ̀. À! Mo wà wò pé kírú kì lelèyi? Bí mo ṣe wá rántí nìyen, mo rántí ìgbà kan, ó ti pẹ́ o. Boya ní bí ọdún mẹ́jọ sẹ́yìn. Ǹkan tó ṣẹlẹ̀ ni wípé mo ṣèṣì kí nǹkan bọnu etí mi, mò ń fi ǹkankan ro etí bí mo ṣe wá ṣeṣi kí wọ́nú etí mi lọ nìyẹn. À! Kí ni yẹn wá fọ́ mi lórí? Etí yẹn wá dùn mí, etí yẹn dùn mí fún tó bí oṣù kan lọ́dún yẹn, ó ro mí, mi ò kúkú, mi ò lò nǹkan kan sí mi fògun sí. Ìgbà tí etí yẹ̀n, ìgbà tí ó wá dí pé kò ro mí mọ́, tí ó wá dí pé ìró, ìró tí mò ń gbọ́ nínú etí yẹn ó yàtọ̀ sí ìró tí mò ń gbọ́ nínú etí kejì. Eti, etí tí mò ń sọ́n nigbà yẹn, etí, etí ọ̀tún ni. Ìró tí mò ń gbọ́ nínú etí ọ̀tún mi ó máa n yàtọ̀ sí ìró tí mò ń gbọ́ létí òsì mi, tí òsì nǹkan kan tó ṣe. Ìgbà yẹn atẹ́gùn lè máa fẹ́, a máa dùn bí ìgbà tí mọ́tò ń kọjá. Ma máa bi àwọn èèyàn, "àá ṣe mọ́tò wà níbí ni?" Wọ́n á ní, "rára atẹ́gùn lò ń fẹ́." Gbogbo ìró ló máa yàtọ̀ nínú etí yẹn. Ṣùgbọ́n bó ṣe ṣe díẹ̀ kò pẹ́ náà etí yẹn padà sí bó ṣe wà. Oh! Ìgbà tí mo ṣà ni lọ́dún tó kọjá yẹn, lọ́dún tó kọjá yẹn, ìgbà tí ẹti ṣà ń dùn mí lọ́dún tó kọjá yẹn, mo wá rántí bí, mo wá rántí ǹkan tó ṣẹlẹ̀ ní bí ọdún mẹ́jọ sẹ́yìn tí etí yẹn dùn mí. Mo wà wò pé àá ó máa lọ. Wípé kò tìẹ́ṣẹ́, kò kúkú ṣẹlẹ̀ bíi boyaá, mi ò ṣe, kì í ṣe pé mò ṣe ṣe létí yẹn, kì í ṣe pé boyà mo kí nǹkan bọnu etí yẹn, wípé ó máa lọ. Kàkà kó lọ. Ní ṣe létí yẹn wá, ó di pé ó wá máa máa dùn woroworoworo. Mo lò, mo ṣà fín àwọn oríṣiríṣi nǹkan sínú, sí etí yẹn. Mo lọ ra nǹkan táwọn elédè Gẹ̀ẹ́sì ń pè ní ear drop mo fi sí. Mo ra bóyá pero-- hydro peroxide or something àbí nǹkan kan bẹ́yen Wọ́n ní kí n fi sínú etí yẹn náà, mo fi sí. A tún dàbí, ìgbà mìíràn a dàbí pé etí yẹn ti lọ niìgbà tí kò ṣe mí bẹ̀yẹn mọ́. Ṣùgbọ́n tó bá wá yá etí yẹn á wa máa dùn woroworoworo. Ìgbà mìí á máa dùn bí ìgbà tó ń rún pépà nínú etí mi. A máa dùn woro. À! Mo ṣà wà wò pé wàhálà yìí ti wá pọ̀ jù. Ìgbà mìíràn lọ́sàn ábí láàrọ̀ kò sí nǹkan tetí, etí yẹn ò ní ro mí. Ṣùgbọ́n tó bá n ti di bí aago mokanla alẹ́, etí yẹn á máa ṣe woroworo, á máa dùn mí. Ó ṣe dọ́jọ́ kan, ọkọ mi dẹ̀ ń sọ fún mi kí n lọ sọ́dọ̀ dókítà. Ṣùgbọ́n mi ò fẹ́ràn áti máa lọ sí ilé ìwòsàn. Mo wá ní, "N̄! Màá lọ." Bí mo ṣà ṣe lọ níyen, bí dókítà ṣe wo etí yẹn níyen, ó ṣà ṣe fi àwọn irinṣẹ́ẹ́, bí dókítà ṣà ṣe fi irinṣẹ́ sínú ẹ̀ niyen tó fa jáde. Bo ṣe fa àwọn ìdọ̀tí kan jáde nibẹ̀ niyẹn. Ẹ̀mí tiẹ́ kọ̀ko rò wípé bóyá òróró inú etí ló di etí ló ń dí, ló ń dà mí láàmú. Ǹkan tí dókítà yẹn yọ jáde gan, ó bá mi lẹ́rù pé, "Á! So adúrú nǹkan báyìí wà nínú etí mi." Dókítà yẹn wá sọ fún mi wípé mo ní fungal infection. Wọ́n wá ní kí n padà wá, wọ́n kọ òògùn fún mi. Wọ́n ní kí n lọ gba òògùn yẹn ní fámásìì. Wọ́n dẹ̀ ní kí n padà wá ní ọ̀sẹ̀ tó tẹ̀lé pé tí n bá ti lo òògùn yẹn tán kí n padà wá. Ìgbà tí mo dẹ̀ lọ òògùn yẹn tán, mo wá padà lọrí dókítà. Wọ́n wá bá mi fọ inú etí mi, wọ́n fún mi lóògùn tí màá tún lo sí. A ti gba yẹn, ni etí mi ti lá làáfíà. Gẹ́gẹ́ bí ìbéèrè orí fọ́nrán yìí, "Nígbà wo ni o kẹ́yìn lọ sí, lọrí dókítà?" Ọdún tó kọjá ni mo lọrí dókítà nígbà tí etí ń dùn mí. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣeun lọ́pọ̀lọ́pọ̀. Màá tún máa rí yín bá lórí ìkànnì yìí. Ẹ ṣeun. Ẹ ṣé.

Ìbéèrè tó wà lórí fánrán yìí ni, báwo lo ṣe máa ń tọ́jú ara rẹ? Ìbéèrè tó wà lórí fánrán yìí ni, báwo lo ṣe máa ń tọ́jú ara rẹ? Hhm ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni mo máa ń gbà tọ́jú ara mi. Tí bá ti rí pé ó rẹ̀ mí, mo máa sùn. Iṣẹ́ mi ò dẹ̀rí-- iṣẹ́ tí mò ń ṣe nígbà mi ò lè má jẹ́ kí n ráyè sùn dáadáa. Mo jẹ́ ènìyàn tó jẹ́ pé mo fẹ́ràn kí n ṣiṣẹ́ lálẹ́. Alẹ́ yẹn mo máa ń le è ronú dáadáa. Màá le farabalẹ̀ torí mo jẹ́ yan tó máa ń kọ ìtàn. Mo máa ń kọ ìtàn, mo dẹ̀ máa ń ṣe fídíò editor. Alẹ́ yẹn mo máa ń sábà, ṣùgbọ́n tó bá ti, tí máa, ìgbà tí màá ti rí pé, "à, mi ò sùn dáadáa." Ìtọ́jú kinin tí màá kọ̀ fún ara mi ni kí n sùn ká ara mi lè balẹ̀. Ìtọ́jú kejì tí màá ń fún ara mi ni wípé, tí, ẹ́, mo máa ń ra àwọn nǹkan tí mo fi ń ṣe ojú lóge. Bóyá mo ní pimples lójú, nǹkan kan, nǹkan tó jẹ́ máa jẹ́ pé ojú mi dán, mo máa rà wọ́n, mo máa ń fi wọn, mo máa ń fi wọ́n pa ojú mi. Ǹkan kẹta tí mo máa tún ṣe láti tọ́jú ara mi ni ìwẹ̀ wíwẹ̀. Mo máa ń lo ọṣẹ tó da láti wẹ̀. Torí mo jẹ́ ènìyàn tó jẹ́ wípé tí n bá lo ọṣẹ tí ò bá mi lára mu, èé, awọ mi ò ní jáde, kò ní dùn ún wò lọ títí. Mo máa ń ríi wípé mo lo ọṣẹ tó dára láti wẹ̀, láti fi wẹ̀, láti tọ́jú ara mi. Ǹkan tó tún, tí mo tún máa ń ṣe láti fi tọ́jú ara mi ni pé mo máa ń lo ìpara tó dára. Mo máa rí pé mo ra ìpara tó da fún ara mi. Ìgbà mìíràn gan mo máa lọ sórí ìntanẹ́ẹ̀tì, màá lọ kà nípa bí èèyàn ṣe lè tọ́jú awọ ènìyàn. Mo máa ń lo ìpara tó da sára mi. Ǹkan kẹta, ǹkan, ẹ́, mìíràn tí mo tún máa ń ṣe ni wípé mo máa ń fọ irun mi. Èmi mo tí ẹ máa ń fọ irun mi, màá ń fọ fún ara mi. Màá fọ amọ́ tónítóní, màá wá dì. Ara ìtọ́jú ara tí mo máa ń ṣe nìyẹn. Mo dẹ̀ tún máa ń lo àwọn lọ́fíndà tó máa ń jẹ́ kí, kí, kí aṣọ mi rùn dáradára. Ọ̀nà kan tí mo tún máa ń gbà tọ́jú ara mi nìyẹn. Mi ò dẹ̀ ń fi ra mi. Mo máa ń ríi wípé mi ò rìn inú òòrùn. Mi ò dẹ̀ ní fi ra mi síbi tí ẹ̀fọn, ẹ̀fọn máa ti máa jẹ mí. Ara àwọn ìtọ́jú tí mo máa ń ṣe náà fúnra mi nìyẹn. Ìtọ́jú tí mo tún máa ń ṣe ni pé mo máa ń gbìyànjú kí n jẹun dáadáa. Màá jẹun, màá mú omi. Àwọn ọ̀nà tí mo máa ń gbà láti tọ́jú ara mi nìyẹn. Mo tiẹ̀ agaga òòrùn yẹn, mo máa rí pé mo yà fún òòrùn kí òòrùn má pa mi torí mo mọ̀ pé òòrùn ó lè jẹ́ kí awọ ènìyàn ṣá. Mi ò fẹ́, mi ò fẹ́ kí òòrùn pa awọ mi. Mi ò fẹ́ ká awọ mi ṣá. Ǹkan tí mo dẹ̀ tún máa ń ṣe láti tọ́jú ara mi ni pé mo máa ń wọ aṣọ tó mọ́. Aṣọ tó mọ́ tónítóní. Mi ò ń wọ aṣọ lẹ́ẹ̀méjì. Mi ò ń wọ àwọ̀ tẹ́lẹ̀ lẹ́ẹ̀méjì. Mi, à, torí mo ti ẹ, mo mọ ara mi ná. Tí mi, tí màá wọ ǹkan tó ti sá ara, ara lè máa yún mí. Mi ò ń ṣe ènìyàn tó jẹ́ pé ara mi gba ìdọ̀tí lọ títí bẹ́ẹ̀ yẹn. Tí màá wẹ̀ gan tí mi ò bá wẹ̀ dáadáa, ara lè máa yàn. Mo jẹ́ èèyàn kan tó jẹ́ pé màá wẹ̀. Lẹ́yìn ìgbà tí mo ti fọ́ṣẹ́ àti kọ̀ìnkọ̀ìn wẹ̀, màá tún fi ọwọ́ gbó ara mi. Màá fọwọ́ gbó ara mi. Màá rí pé awọ mi mọ́ tónítóní. Mi ò ń wọ aṣọ ìdọ̀tí. Mo máa ń pa arọ aṣọ ìdọ̀tí. Aṣọ tí bà, tí bà ti pé aṣọ mi dọ̀tí, mi ò ní wulẹ̀ tuntun aṣọ yẹn wọ̀ mọ́. Ọ̀nà kan tí mo tún máa ń gbà ṣe tọ́jú ara mi ni pé mo máa ń tẹ aṣọ tó mọ́ sórí ibùsùn mi. Àwọn onímọ̀ sáyẹ́ǹsì wọ́n máa ń sọ wípé tí, ẹ́, ibùsùn, ẹ́, aṣọ tí èèyàn tẹ sórí ibùsùn èèyàn tàbí tí èèyàn f-- aṣọ tó wà lára ìrọ̀rí, pé tó bá dọ̀tí, ó lè má jẹ́ kí awọ èèyàn dán. Ó lè jẹ́ kí èèyàn máa ní àwọn, ẹ́, ǹkan díẹ̀díẹ̀, kí èèyàn máa níbi pimples, rashes lára. Mo máa ń ríi wípé aṣọ tí mò ń tẹ sórí ibùsùn mi jẹ́ aṣọ tó mọ́. Àwọn ọ̀nà tí mo máa ń gbà tọ́jú ara mi nìyẹn. Ìbéèrè orí fọ́rọ̀ yìí ni, báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Àwọn ọ̀nà yẹn náà ni mo ti sọ yẹn. Tí màá rí pé ǹkan kan ṣe mí ní àwọ̀ kíákíá, mo ti wá ìpara tí màá fi pa tó máa fi lọ. Mo máa rí pé mo wọ aṣọ tó mọ́ tónítóní. Mo rí pé mo, mo máa ríi wípé mo wẹ̀ dáadáa. Mo máa rí pé mo fọ irun mi. Mo máa rí pé mo sùn, mo jẹun dáadáa. Àwọn díẹ̀ nínú àwọn ọ̀nà tí màá ń gbà tọ́jú ara mi nìyẹn. Mo lè rò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣeun lọ́pọ̀lọ́pọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́rán yìí ni, nígbà wo ni o máa ń gẹ irun rẹ? Hhm. Ìbéèrè yìí jẹ́ kí n rán tí ìgbà tí mo wà lọ́mọdé. Mo gẹ irun nígbà tí mo wà lọ́mọdé. Ìyá mi fẹ́ràn pé kí n ṣe ẹran. Mo sì rántí ìgbà kan tí mo rí àwòrán mi nígbà tí mo wà kékeré. Ìgbà tí mo kéré gan-an, bóyá ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní rìn. Mo béèrè, àh, mo ń rò pé mi ò ní irun lórí. Irun gígẹ̀ mo ń ṣe ni mo gẹ irun mi. Ìyá mi wá sọ fún mi pé, ìgbà tí mo wà kékeré, mi ò ní irun lórí púpọ̀. Pé, ìyá mi wá ní àwọn máa ń kúkú gẹ irun mi. Ìgbà tí mo ṣá wá tó di pé mo wà ń dàgbà díẹ̀ díẹ̀ bó ṣe di pé mo bẹ̀rẹ̀ sí ní irun lórí ni ẹ, irun mi wá ń pọ̀, irun mi ń pọ̀, ó ń pọ̀. Bọ̀-- ṣùgbọ́n nígbà yẹn mo ní ìwà kan. Ìgbà tí mo wà ní ilé, ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, mo ní ìwà kan. Hmm. Tí inú bá bí mi, bóyá mo kọ̀ ro pé wàhálà, irun ṣíṣe ti ń pọ̀ ju, mo máa ní kí ìyá mi bá mi gẹ irun mi nígbà yẹn. Mo mọ̀ pé irun yẹn máa gùn padà. Mo mọ̀, irun mi máa ń gùn pẹ̀lú pé mi ò ṣe, mi ò ní irun nígbà tí mo wà ní ọmọ ọwọ́. Ṣùgbọ́n ìgbà tí mo ń dàgbà, irun mi wá pọ̀. Ìyá mi wọ́n làwọn tíbí ìyá bàbá mi wí pé, "àh, kí ló dé tó ọmọ yìí ò ní irun lórí?" Wọ́n ní ìyá bàbá mi sọ wí pé, bí bàbá mi náà ṣe ní irun lórí ni ẹ́ ṣùgbọ́n kí wọ́n máa wo irun mi ṣì máa pọ̀. Irun mi dẹ́ pọ̀ lóòótọ́. Ìgbà mo ṣá wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, tí mo bá ti rí i wí pé irun ṣíṣe ṣú mi, màá ní kí ìyá mi bá mi gẹ. Ìyá mi dè máa bá mi gẹ. Irun yẹn á tún wù ú padà. Ó ti ẹ̀ ní ọjọ́ kan. Hun Ó ní ọjọ́ kan. Nígbà tí mo wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, ẹni tó ni ilé ìwé, ilé ìwé wa, ẹni náà sọ fún wa pé, àwọn òun fẹ́ kí gbogbo àwa ta jẹ́ obìnrin ní ilé ìwé yẹn pé kí àwọn fẹ́ kí gbogbo àjọ máa di irun kan náà fún àpẹẹrẹ, bóyá àjíṣẹ́yìn ni ẹni tó ni ilé ìwé wa fẹ́ ká di, gbogbo obìnrin tó wà ní school yẹn gbodọ̀ di irun àjíṣẹ́yìn. Tó bá wí pé ṣùkú, ni ẹni tó ni ilé ìwé wa fẹ́ ká di, gbogbo àwa ọmọ, ọmọbìnrin ta wà ní ilé ìwé yẹn, a gbúdọ̀ di ṣùkú. Bó ṣe wá, a ṣá sọ pé okay. A ní pé oh, a ti gbọ́. Bó ṣe wá, a, ẹyin ní ilé ìwé yẹn dèérè, nǹkan tó tún máa ń ṣe ni, wọ́n máa, wọ́n máa lọ pé aya àwòrán, àwọn tó máa ń fi ọwọ́ ya àwòrán, wọ́n, àwọn yẹn máa ya irú irun tó yẹ ká ṣe fún ọ̀sẹ̀, ọ̀sẹ̀ tó ń bọ̀. Wọ́n á ya sí orí, eh, bí cardboard ńlá. Wọ́n á lẹ̀ mú ògiri ní, ní ilé ìwé mi. Tó jẹ́ wí pé bí ẹ̀yàn kan ò tíì wá fún, eh, ìpéjọpọ̀ tó máa ń ṣe ní àárọ̀ ní ilé ìwé yẹn, bí ọ̀ bá ṣe ń wọ inú gate ilé ìwé yẹn báyìí, ìyẹn máa rí irun tó, eh, irú irun tó yẹ ká ṣe, tó yẹ pé àwọn tó ń ya àwòrán pẹ̀lú ọwọ́ tó ti ya sórí cardboard tó ti lẹ̀ mú ògiri. Ọjọ́ yen bi mí ṣe dé ilé ìwé, mo máa rí irú irun tó ni a máa ṣe ní ọ̀sẹ̀ tó tẹ̀lé. Irun yẹn wá jẹ́ irun táwọn Yorùbá máa ń pè ní pàtẹ́wọ́. Irun yẹn wà ṣe pàtẹ́wọ́ ẹyọ kan, pàtẹ́wọ́ ọ̀nà méjì. Ah, bínú ṣe bí mi nìyẹn bí mo ṣe wọ inú ilé ìwé pé àh, èmi ò lè jókòó. Nìyẹn fi bẹ́ẹ̀ fẹ́ràn pé kí n máa jókòó di irun, kí n máa pẹ́ lórí irun ṣíṣe. Bínú ṣe bí mi nìyẹn. Mo wá sọ fún, bí mo ṣe délé báyìí, mo sọ fún ìyá mi pé, irun pàtẹ́wọ́ máà ni wọ́n ní ká ṣe, pàtẹ́wọ́ méjì. Mi ò rò pé mo fẹ́ ṣe o. Ẹ bá mi gẹ irun mi. Bí ìyá mi náà ṣe bá mi gẹ irun mi nìyẹn. Ọ̀sẹ̀ tó ń tẹ̀lé, ọ̀sẹ̀ tó ń bọ̀ táwọn ni ká ṣe irun yẹn wá. Irun, èmi ti gẹ irun tèmi, mi ò ní wàhálà. Èmi ò ṣe gẹ irun mi nìyẹn. Ó tú nígbà kan, ó dàbí pé ìgbà mo ti fẹ́ ṣe tán ni. Mo ti fẹ́ wọ ilé ẹ̀kọ́ gíga nígbà yẹn. Mi ò rántí nǹkan tó tún ṣẹlẹ̀ náà tí mo fi gẹ irun mi. Mo mọ̀ pé ìyá mi ò kan ọ́ pa pé kí n gẹ irun mi. Mo mọ̀ pé èmi fúnra mi, mo ní mo fẹ́ gẹ. Arábìnrin kan wá rí mi pé mo ti gẹ irun. Arábìnrin yẹn wá sọ fún mi pé, "àh, ìwọ ọmọ yìí, kí ló dé tó gẹ irun ẹ? Má gẹ irun mọ́ o. Má di irun ẹ o." Arábìnrin yẹn sọ fún mi bẹ́. Látọ́jọ́ yẹn ni kò ti wù mí mọ́ láti gẹ irun mi. Látọ́jọ́ yẹn ni kò ti wù mí mọ́. Mi ò dẹ̀ gẹ irun mi láti ìgbà yẹn. Ó lè ṣẹlẹ̀ pé kí irun mi lè jà fúnra rẹ̀, ṣùgbọ́n mi ò gẹ irun mi láti ìgbà yẹn. Ìbéèrè ori fọ́rán yìí ni, nígbà wo ni o máa ń gẹ irun rẹ? Mo ti ṣàlàyé pé ìgbà tí mo kéré ni mo gẹ irun mi gbẹ̀yìn. Mi ò dẹ̀ gẹ irun láti ìgbà yẹn. Mo lérò pé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣe irun lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fonran yìí ni, ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Mo lérò wípé nǹkan tí ìbéèrè yìí dá lé lórí ni pé ṣé mo fẹ́ràn láti lo ẹ̀rọ ìgbésókè? Hmm bẹ́ẹ̀ni, mo fẹ́ràn rẹ̀. Nítorí wípé kò ní jẹ́ kí èèyàn ṣe wàhálà àti máa gun, àti máa gun òkè. Àwọn ilé kan wà tó jẹ́ pé a ti dé bẹ́ àti àwọn ilé kan wà tó jẹ́ pé wọ́n wà ní ìpele oríṣìíríṣìí, tó jẹ́ pé wọ́n lè jẹ́ bí four storey building, five storey building, six storey building. A ti gun ilé àwọn, irú àwọn ilé yẹn sókè. Ó máa, ó lè nira lọ́pọ̀lọ́pọ̀. Ó lè jẹ́ kí èèyàn làágun. Ṣùgbọ́n mo mọ̀ pé nǹkan tí ẹ̀rọ ìgbésókè wà fún niyen, ó máa ń jẹ́ kí a ti gun òkè, ó máa ń jẹ́ kó rọrùn, kò kí ń jẹ́ kó nira. Fún ìdí yẹn, mo fẹ́ràn ẹ̀rọ ìgbésókè. Mo rántí ọjọ́ tí mo kọ́kọ́ wọ ẹ̀rọ ìgbésókè. Ẹ̀rù máa ń bà mí láti wọ̀, mi ò wọ̀ rí tẹ́lẹ̀. Ẹ̀ ṣáájú ìgbà yẹn, ìgbà ẹ́ mo ṣẹ̀ ṣe tán ní ilé ẹ̀kọ́ gíga, mo múra àti lọ, eh university ní ọdún yẹn. Ọ̀rẹ́ mi, mo wá ní ọ̀rẹ́ kan. A jọ ṣẹ kékéré, a jọ lọ ilé ẹ̀kọ́ kan náà, ilé ìwé kan náà. Ọ̀rẹ́ mi yẹn wá ń gbáradì láti, eh lọ ìrìnàjò kúrò lórí lédè Nigeria. Ó wá fẹ́ lọ, so ibi tó ti fẹ́ lọ ṣe gbogbo ìwé tó máa lò láti ṣe ìrìnàjò yẹn. Ibẹ̀ yẹn ó jìnnà sí ibi tá ń gbé. Ìyá rẹ̀ wá pè mí, ìyá rẹ wá sọ fún mi pé kí n jọ kí n, kí n sin ọmọ àwọn, ká jọ wọ ọkọ̀, ká jọ lọ sí ibi tó máa ti ṣe ìwé tó máa fi rin ìrìnàjò yẹn. Láwájọ, èmi àti ìwájọ lọ ní ọdún yẹn. Ibi tá lọ yẹn ni a ti wọ ẹ̀rọ ìgbésókè. Ṣùgbọ́n mo wá fẹ́ràn ẹ̀rọ, ẹ̀rọ ìgbésókè tó wà níbẹ̀. Wọ́n ṣe é mọ́ ara ògiri. Ògiri yẹn de jẹ́ gíláàsì. Bá ṣe wà nínú ẹ̀rọ yẹn, àwọn tó wà níta rí wa. Àwa ta wà níta náà, à ń rí a, eh àwa ta wà nínú ẹ̀rọ ìgbésókè náà, à ń rí àwọn níta, àwọn tó wà níta. Mo fẹ́ràn rẹ̀ torí wípé a lè rí àwọn tó wà níta, àwọn tó wà níta náà lè rí wa nínú ẹ̀rọ ìgbésókè yẹn. Ìgbà yẹn jẹ́ ẹ́ńkíní, ìgbà kíní tí mo wọ ẹ̀rọ ìgbésókè. Ó dà pé lẹ́yìn ìgbà yẹn, ní ọdún méjì àbí bí ọdún kan àbí ọdún méjì sí ìgbà tí mo lọ wọ ẹ̀rọ yẹn, èmi àti ìyá mi, a jẹ ọjà, a dé a jọ lọ sọ́jà. Ibi ọjà tá wá lọ yẹn, ó wá ní ọ́fíìsì kan tó wà níbẹ̀. Ìyá mi fẹ́ rí èèyàn kan níbẹ̀, bá ṣe wá jọ lọ bẹ́ náà niyẹn. Ibẹ̀ yẹn wọ́n ní ẹ̀rọ, ẹ̀rọ ìgbésókè. Ṣùgbọ́n mi ò lè gbàgbé ọjọ́ yẹn nítorí wípé ara mi ò yá. Ọjọ́ yẹn inú n run mí, mo dẹ̀ n yàgbẹ́. Ìyá mi wá ní ká lọ bẹ̀yẹn pé ṣùgbọ́n ẹ̀rọ ìgbésókè la máa wọ̀. Ẹ̀rọ ìgbésókè tó wà níbẹ̀ yẹn ó wá yàtọ̀ sí ẹ̀rọ ìgbésókè ilé tí mo ní mo wọ̀ tẹ́lẹ̀. Iyẹn wọ́n ṣe é mọ́ inú ilé ni. Wọ́n máa ti yan mọ́ inú ẹ̀. Èèyàn ní mọ̀ bóyá èèyàn wà nínú ẹ tàbí èèyàn kò sí nínú ẹ̀rọ ìgbésókè yẹn. Ah bá ṣe wọ ẹ̀rọ yẹn báyìí bó ṣe gbé sókè, ó wá dàbí ìgbà tí inú mi náà gbé sókè. Ó jẹ́ kí inú run mí gan. Bá ṣe dé ibi tá ń lọ báyìí, táa ṣe dé orí ilẹ̀ ibi tá ń lọ báyìí. Ah kíákíá ìyá mi ń béèrè pé níbo ni ilé ìgbọ̀nsẹ̀ wọ́n wà. Kíákíá mo lọ lọ ilé ìgbọ̀nsẹ̀. Ìgbà tá ń bọ́lẹ̀ náà, ara mi ò balẹ̀ nínú ẹ̀rọ ìgbésókè yẹn bí, mí ah ó sá ṣe mi bákan. Ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kejì tí mo wọ̀. Lẹ́yìn ìgbà yẹn tí mo wá ti ń dàgbà sí i, mo ti ní, mo ti láwọn àkókò tó jẹ́ pé bí a mo lọ sí àwọn ibi iṣẹ́ kan tàbí eh ilé ìtura kan, mo ti ní ìdí kan tàbí ìkejì láti wọ ẹ̀rọ ìgbésókè níbẹ̀. Àwọn ẹ̀rọ ìgbésókè kan lórílẹ̀ èdè Nàìjíríà ń bí báyìí. Wọ́n tie máa ń ní àwọn èèyàn tó máa ń jókòó sínú rẹ̀. Àwọn yẹn ló máa bá èèyàn máa tẹ́, àwọn ló máa bá èèyàn tẹ ibi tí èèyàn bá ń lọ, wọ́n á tẹ̀ sórí ẹ. Boya floor tí èèyàn ń lọ. Àwọn ẹ̀rọ ìgb-- ṣùgbọ́n ẹ̀rù ẹ̀rọ ìgbésókè ò bà mí mọ́. Ọkàn mi bà lé láti wọ ẹ̀rọ ìgbésókè. Mo fẹ́ràn láti wọ ẹ̀rọ ìgbésókè. Ibi tí mo, mo ti tún wọ ẹ̀rọ ìgbésókè ni eh ilé ìwòsàn tó wà ní, tí ó jìnnà sí ilé mi náà. Nigba tí mo fẹ́ lọ rí dókítà, mo máa wọ ẹ̀rọ ìgbésókè náà níbẹ̀. Ìbéèrè orí fonran yìí ni, ṣe o fẹ́ràn láti, láti lo ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti lo ẹ̀rọ, ẹ̀rọ ìgbésókè. Mo lẹ́rú, lérò pé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ̀ṣẹ̀un lọ́pọ̀lọ́pọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, irú orin wo ni o fẹ́ràn lá fẹ́ràn gbọ́? Mo lérò wípé nǹkan tí ìbéèrè yìí láti dá lé lórí ni, irú orin wo ni o fẹ́ràn láti gbọ́. Èmi gẹ́gẹ́ bí ẹni kan ìgbà tí mò ń dàgbà, à, mo fẹ́ràn àwọn orin Amẹ́ríkà. Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn àwọn orin orílẹ̀-èdè wa Nàìjíríà bí ẹbí mi dẹ̀ kọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo mọ̀ nígbà yẹn, wọ́n, wọ́n fẹ́ràn láti máa gbọ́ orin Amẹ́ríkà. Àwọn orin yẹn náà dè máa ń dùn létí. Lásìkò yẹn, a ní àwọn ọ̀pọ̀lọpọ̀ orin tó dùn lọ títí tàbí àwọn orin tí àwọn èèyàn, àwọn ọ̀dọ́ máa ń fẹ́ràn láti gbọ́ ní àsìkò yẹn. Ṣùgbọ́n bí mo ṣe ń dàgbà, mo wá ń fẹ́ràn àwọn orin ìlú mi sì, àwọn orin tó wá láti orílẹ̀-èdè Nàìjíríà. Tí ènìyàn bá sọ fún mi pé, màá fẹ́ràn àwọn orin orílẹ̀-èdè Nàìjíríà, màá ní rọ́ni. Ṣùgbọ́n ní ìsìn àwọn olórin wa, à, wọ́n ti ń ṣe gudugudu méje, wọ́n ń ṣe yàyà mẹ́fà. Mo fẹ́ràn orin orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n lẹ́nu bí ọdún márùn-ún sí ìsìn, irú àwọn orin tí mo wá ń fẹ́ràn ó wá ń yàtọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. Nísìnyìí, àwọn orin tí mo fẹ́ràn kì í ṣe orin orílẹ̀-èdè Nàìjíríà nìkan. Ṣùgbọ́n orin tí mo fẹ́ràn gbọdọ̀ jẹ́ orin tó mú ọgbọ́n wá. Orin tí èèyàn lè fi yin Ọlọ́run. Í bá jẹ́ orin orílẹ̀-èdè Amẹ́ríkà tàbí orin àwọn ará UK tàbí orin àwọn ará Ghana, ó gbọdọ̀ jẹ́ orin tí kì í ṣe orin burúkú. Kò gbọdọ̀ jẹ́ àwọn orin tí wọ́n máa ń sọ nǹkan burúkú nínú ẹ̀. Ó gbọdọ̀ jẹ́ orin-- àwọn orin tí mo máa ń sábà gbọ̀ sí ni àwọn orin tí ó yin Ọlọ́run lógo. Ṣùgbọ́n mo lè sọ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mi ò fi bẹ́ẹ̀ gbọ́ orin bi títẹ́lẹ̀ mọ̀. Bí ìgbà tí mò ń dàgbà, à, ìgbà tí mo wà ní ọ̀dọ̀, mo máa ń gbọ́ orin gan. Ṣùgbọ́n bóyá torí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé, mi ò fi bẹ́ẹ̀ ń gbọ́ orin bí tẹ́lẹ̀ mọ̀. Ṣùgbọ́n orin tí-- àwọn orin tí mo mọ̀ pé mo ní ìfẹ́ sí láti máa gbọ́ ni orin Kristẹ́nì, orin tó máa ń jẹ́ kí n máa ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Yàtọ̀ sí yẹn náà, mo fẹ́ràn orin tó máa má mú mí dun. Mo jẹ́ ènìyàn kan, ó lójú àwọn orin, àwọn orin kan wà bí ó tẹ̀ ṣe orin Kristẹ́nì, mi ò fẹ́ràn àwọn orin tó máa bà mí nú jẹ́. Mi ò fẹ́ràn àwọn orin tó máa má mú mí ronú. Ṣùgbọ́n mo fẹ́ràn àwọn orin tó máa jẹ́ kí ara mi yá gágá bí ó tẹ̀ ṣe orin Kristẹ́nì ó gbọdọ̀ jẹ́ pé orin tó máa má ra mí yá gágá ni. Torí mi ò fẹ́ kí orin kankan tú dá kún ìṣòro mi. Mo fẹ́ kí, mo fẹ́ là-- mo fẹ́ràn láti máa gbọ́ àwọn orin tó máa má mú mí dun ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mi ò fẹ́ àwọn orin ìbànújẹ́, mi ò fẹ́ rárá rá orin tó máa mú'nú mí dun ni. Tí ó bá ti jẹ́ irú àwọn orin yẹn, mo tún máa ń gbọ́ àwọn orin Kristẹ́nì gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú. Àwọn orin tí èèyàn fi ń yin Ọlọ́run lógo, mo fẹ́ràn irú àwọn orin yẹn. Àwọn olórin tí mo fẹ́ràn tó dẹ̀ máa ń kọ orú àwọn orin Kristẹ́nì yẹn ni Tasha Cobbs. À, mo fẹ́ràn Tasha Cobbs náà. Ó tún ní arákùnrin kan náà tó wà lá Amẹ́ríkà náà, orúkọ ẹ̀ jẹ́ Jonathan McReynolds. Mo like àwọn orin ẹ náà. Ó máa ń kọrin láti yin Ọlọ́run lógo, ó dẹ̀ máa ń kọ àwọn orin tó máa ń mú orí, mú inú èèyàn dùn, tó máa ń mú orí èèyàn yà. Mo fẹ́ràn irú àwọn orin yẹn náà. Ní orílẹ̀-èdè Nàìjíríà náà, mo fẹ́ràn àwọn olórin bí Mercy Chinwo, Judy K. Àwọn yẹn náà wọ́n máa ń kọrin yin Ọlọ́run lógo. Àwọn orin wọn náà dè máa ń mú orí èèyàn wù ó máa ń jẹ́ kí ara wọn, kí ara ènìyàn yá gágá. Irú àwọn orin tí mo fẹ́ràn láti máa gbọ́ ni àwọn orin tó máa má mú mí dun. Bí inú mi ò ti ẹ̀ dun, mo fẹ́ràn kí n gbọ́ orin kò jẹ́ kí inú mi dùn. Irú àwọn olórin bí Moses Bliss náà lórílẹ̀-èdè Nàìjíríà, mo fẹ́ràn orin wọn náà. Orin wọn máa ń jẹ́ kí inú mi dùn. Irú àwọn orin tí mo fẹ́ràn láti máa gbọ́ ni yẹn. Ìbéèrè orin fọ́nrán yìí ni, irú orin wo ni o fẹ́ràn láti máa gbọ́? Àwọn orin tó máa ń mú ara mi yá gágá, tó máa ń mú'nu mí dùn àti àwọn orin tó ń yin Ọlọ́run lógo. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni: Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo fẹ́ràn ohun mímu láti kékeré. À, mi ò kúndùn láti máa mu ọ̀pọ̀lọpọ̀ omi, ṣùgbọ́n mo máa ń mu nǹkan mímu lọ́pọ̀lọpọ̀. Ìgbà tí mo wà ní kékeré, mo rántí pé mo láì kì nǹkan mímu ẹlẹ́rìndòdò tí wọ́n ń pè ní Fáńtà. À, mo máa ń fẹ́ràn Fáńtà o. Mo fẹ́ràn Fáńtà. Ìgbà tó wá yá, tí mo wọ ilé ẹ̀kọ́ gíga, mo wá fẹ́ràn kóòkì. Kóòkì yẹn, mo fẹ́ràn ìyẹn gidigidi gan-an ni. Tí mo bá ti mú, ọkàn mi á balẹ̀. Mo ti ẹ nígbàgbọ́ pé tí èèyàn bá jẹun, ó yẹ kí òun mú kóòkì àbí Fáńtà lèéni. Kótó wá di pé ìgbà tí mo wá wọ yunifásítì ni mo wá kà wípé omi dára lára. Mi ò ń se ẹ̀yàn tó fẹ́ràn mímu omi lọ́pọ̀lọpọ̀ láti kékeré, mo kàn ṣà máa ń po. Ó pé mi kí n mu nǹkan mímu ju kí n mu omi lọ. Mo fẹ́-- tàbí kí n sọ wípé mo fẹ́ràn láti máa mú nǹkan mímu ju omi lọ látilẹ̀. Mo wá rántí ìgbà tí mo wà ní kékeré, ìyá tó bí ìyá mi, àjọ máa ń sún yàrá kan náà ni. Ẹ̀, ìyá yẹn tó bá jí láàárọ̀ báyìí, wọ́n á mu omi láàárọ̀. Bọ́ lọ tọ̀ lóru, tó bá dé, wọ́n á mu omi. Wọ́n fẹ́ràn omi mímu gan-an ni. Mo fẹ́-- à, màá wá, màá wò pé à, báwo ni ìyá yìí ṣe máa ń mu omi báyìí. Wọn ò dẹ̀ kí n sábà ń ṣe àìsàn nígbà yẹn, wọn máa ń mu omi. Mo ti è lérò wípé bóyá omi tó ń máa ń mu gan, lọ jẹ́ kí èmi wọn gùn torí ìyá yẹn, wọ́n, wọ́n, wọ́n, ẹ̀mí wọn gùn kọjá ọgọ́rùn-ún ọdún. Wọ́n lòjù ọgọ́, ọgọ́rùn-ún ọdún láyé lọ. Wọ́n lòjù ọgọ́rùn-ún ọdún láyé. Wọ́n máa-- à, ìgbà yẹn, tí, tí, tí mo fi wọ yunifásítì náà, mo fẹ́ràn nǹkan mímu. Ṣùgbọ́n ìgbà tó wá yá, mo wá lọ̀rẹ ọ̀rẹ́ mi yen ló wá sọ fún mi wípé à, ó dára kí èèyàn máa mu omi, omi dára lára. Ìgbà yẹn ló fi wá di pé mo máa ń d-- mo wá, mo wá bẹ̀rẹ̀ síi dín àwọn nǹkan mímu tí mo máa ń mu kù. Mo wa ń dín wọn kù díẹ̀, díẹ̀, díẹ̀, díẹ̀, díẹ̀. Ìgbà tó-- ṣùgbọ́n lọ́wọ́-- ibi tí mo wá dẹ kù dé ni pé gbogbo àwọn nǹkan bíi Fáńtà, kóòkì yẹn, mi ò wà kí n mu wọn mọ́ torí mo ti rí tí àwọn èèyàn máa ń sọ pé ṣúgà pọ̀jù nínú rẹ̀. Nísìnyìí, nǹkan tí mo máa ń mu, mo máa ń mu malt. Mo dẹ̀ máa ń mu nǹkan mímu eléso. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tí mo wà báyìí, nǹkan mímu eléso ni mo fẹ́ràn jù. Òun ni mo fẹ́ràn jù. Òun dẹ̀ ló wọ́n jù. Òun ni mo máa ń sábà mu. Tára mi ò bá yá, òun ló máa ń lọ lẹ́nu mi, òun ló máa ń rọrùn fún mi láti mú tí ara mi ò bá ti yá. Mo wá ríi wípé-- mo wá rí dájú wípé tí mo bá ti jáde, màá ra bọ́, màá ra sílé torí tí mo bá ríi pé oúnjẹ ò wù mí jẹ, nǹkan mímu eléso ni màá mu. Mo tún láì kí nǹkan mímu bí, tó ń fi bí yógọ́ọ̀tì ṣe náà. Mo láì kí iyen náà. Mo dẹ̀ mọ̀ pé àwọn eyán náà ò dáa fára. Wọ́n ń ṣaara-- wọ́n ń ṣe ara lóore. Ṣùgbọ́n mi ò kí ń mu ọtí. Mi ò mu ọtí. Mi ò kí ń mu ọtí. Kì í ṣe pé mi ò fi ọtí sẹ́nu rí o, kí n mọ bó ṣe rí. Ṣùgbọ́n ọtí ò ní ṣe nǹkan tí mo fowó mi rà rí. Mi ò fowó mi ra ọtí rí. Ẹ̀kan tí mi bá fowó mi ra ọtí, ó ní ọtí kan tó máa ń pè ní bullet. Mo ti mu ọtí yẹn rí. Ó dẹ́ẹ̀, mo láì kí i, mo fẹ́ràn bó ṣe rí lẹ́nu. Mo hun-- mo gbà lọ́wọ́ èèyàn tí mo fi sẹ́nu tí mo wá rí bó ṣe rí ni. Ìgbà tó wá di ọjọ́ kan, inú mi bàjẹ́ gan lọ́jọ́ yẹn. Á, inú mi ò dùn rárá. Bí mo ṣe wá ń lọlé, mo wà ó pé jẹ́ kí n ra ọtí yìí kí n lọ mú nílé kí n kọ sùn torí inú mi bàjẹ́ gan lọ́jọ̀ yẹn. Mi ò fowó-- ọjọ́ yẹn lọ́jọ́ àkọ́kọ́ tí mo ìbá fowó mi ra ọtí. Bí mo ṣe débé, wọ́n ní kó sè, wọn lọ ti tán. Á, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n lọ ti yẹn ti tán. Bí àká ní pé mo ríra lọ́jọ́ yẹn ni. Bí àmi bá tún padà lọ ra. Ọjọ́ yẹn mo kò fẹ́ mú kín sùn torí inú mi ò dùn rárá. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mi ò rà á. Ọjọ́ yẹn ni, ọjọ́ yẹn ni ìbá jẹ́, ọjọ́ yẹn ni ìbá jẹ́ ọjọ́ àkọ́kọ́ tí mo fowó mi ra ọtí. Ṣùgbọ́n kò ṣẹlẹ̀ rí. Mi ò fowó mi ra ọtí rí. Àwọn nǹkan tí màá rà ni, ẹ́, ohun mímu eléso. Ohun mímu eléso yẹn náà dẹ̀ ni mo fẹ́ràn. Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni: Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu eléso ni mo fẹ́ràn jù. Mo lè rò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀.